Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù? Mo nífẹ̀ẹ́ Chelsea púpọ̀. Wọ́n máa n--won maa ń gbiyanjù. A tí pé àwọn ọ̀dọ́ tan ti dàgbà púpọ̀, àwọn ọ̀dọ́ ti won sẹ̀sẹ̀ n yọrí ni wọ́n wà n bẹ̀. Wọ́n sì máa ń gbá, wọ́n máa ń gbiyanjù níbi iṣẹ́ gbigbá bọ́ọ̀lù wọn. So wọ́n máa ń gbiyanjù daádaa n be.

Tó ní ká likú bá ti ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ni yóò ṣe pín owó rẹ̀ ẹni tí iṣẹ́ rẹ̀ bá pọ̀ jù, òun ní yóò gba owó tó pọ̀ jù. Àti bí iṣẹ́ yín bá ṣe lágbára sí, bẹ́ẹ̀ ni ma ṣe máa pín owó fún àwọn ọ̀rẹ́ mi. Tí ó sì ní fájà, ó sì máa ń dá púpọ̀, kò ní sí ìyànjẹ. Ba ṣe máa ṣe ni yẹn.

Kọ̀mpútà dell ni mo ń lò, ṣùgbọ́n wọn wá jáwa a lólè ní oṣù kẹjọ, oṣù kẹwàá. Wọ́n sì wá jí kọ̀mpútà mi, ó dùn mí o. But tí oloun bá ti pèsè owó, in rá mi, pèlú ògo Ọlọ́run kí ọdún tó lọ, ọdún tí a fẹ́ mú yìí kó tó kolẹ̀ k'olorun ṣe ni'rorun fún mi.